O ti pẹ́ díẹ̀ ọjọ́ kan tí ìrìnàjò ayé pọ̀ jù, inú sì kún fún ìrònú, ìrònú jinlẹ̀ kì í ṣe ìbànújẹ́ nìkan ṣùgbọ́n ìmúlára pé ẹ̀dá ènìyàn kì í péye rárá. Mo sunkún kúrò nínú ìdákẹ́jẹ́ kí n lè tú, kí n lè tú ẹrù ọkan sílẹ̀ kí n tún ara mi kọ. Lẹ́yìn náà mo rí ìtùnú pé ìsùnkún, ìsùnkún tún jẹ́ apá kan nínú ìlera ọkàn ènìyàn.

Mo máa ń fà nígbà tí ara bá rẹ̀ mi gan, ó tún máa ń sẹlẹ̀ nígbà tí mo bá jí láti ojú oòrùn. Kì í ṣe pé mo rẹ̀ nìkan, ara kan wí pé kò sinmi díẹ̀ ni. Ìgbà yẹn ni mo mọ̀ pé ìsinmi díẹ̀ lè tún agbára mi ṣe.

Ìgbéyàwó, ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn dá mi lórí pẹ̀lú ìdánwò gidi àti ìronújinlẹ̀. Kò rọrùn, ṣùgbọ́n mo wọ̀ ọ́ pẹ̀lú ìgboyà àti ìmoríyá tó pé. Mo ríi pé kìí ṣe, kì í ṣe ìṣe ìmọ̀ nìkan, ìfaradà àti ìṣètò ọkàn tún ṣe pàtàkì. Níparí, ó jẹ́ ìrírí tó kọ́ mi lọ́pọ̀ ohun nípa ara mi àti iṣẹ́.

Ó ti pẹ́ díẹ̀ ní ọjọ́ kan tí ayọ̀ ayọ̀ ṣe mí lójijì, kì í ṣe fo gíga, ṣùgbọ́n fo kékeré tó kún fún ìtẹ́lọ́rùn. Ó wáyé nígbà tí mo rí ìròyìn rere tí inú mi dùn sí gan. Ní ìṣẹ́jú yẹn, ara àti ọkàn mi jọ fò pọ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń jẹ oúnjẹ tó kù nítorí kí oúnjẹ mọ́ ba lè sòfò àti wípé ní àsìkò tí a wà yìí oúnjẹ wọ́n gan kèése owó kékeré ni a fi máa ń ra oúnjẹ. Tí oúnjẹ bá ṣẹ́kù a máa ń gbé pamọ́ sínú ǹkan àmúǹkan tuntun tí ò le jẹ́ kí oúnjẹ náà bàjẹ́ rárá láti fi lè tún ṣe túnjẹ.

Mo fẹ́ràn láti máa gbọ́ orin tí ó máa ń kọ́ni lọ́gbọ́n, èyí tí ó máa ń sọ ìtàn tí kò sì ń kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá èèyàn, èyí tí ó máa ń fi yé èèyàn wípé tí ènìyàn bá ṣubú, ó ṣì lè dìde, èyí tí ó ní ìtumọ̀ àti orin tí ó jẹ́ orin ẹ̀mí tí ó máa ń mú èèyàn súnmọ́ Ọlọ́run.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ènìyàn tó máa ń ṣètò nǹkan kí ó tó bẹ̀rẹ̀ re, torí nǹkan tí a ṣètò rẹ̀, òun ni ó máa gúnrégé, òun ni ó máa ní ìlànà tí à gbé gba ètò ìbẹ̀rẹ̀, ètò bó bá ṣe rí ní àárín àti ètò ìparí torí bí yóò bá ṣe lọ ni a ti mọ̀ láti inú ètò tí a ṣe kalẹ̀ kí a tó bẹ̀rẹ̀ rẹ̀

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran ẹ̀rọ ìgbésókè. Mo fẹ́ran láti má lo ẹ̀rọ ìgbésókè. Ó rọrùn ó sì yàrá jù kí a má gùn pẹ̀tẹ́ẹ̀sì lọ. Ó jẹ́ kí ìrìn àjò inú ilé gíga dùn díẹ̀. Bẹ́ẹ̀ sì ni ó jẹ́ kí tí a bá gbé nǹkan wúwo lọ́wọ́, ó rọrùn fún wa láti fi gbé nǹkan sókè.

Rárá, rárá, mi ò kí ń mu àwọn ẹ̀rọ ìlera lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ kí óúnjẹ tó dára àti ìsinmi tó pé kọ́kọ́ ṣiṣẹ́ lára mi dáadáa. Nígbà mi ènìyàn lè lo ẹ̀rọ ìlera kan bí ara bá nílò rẹ̀ kan ṣùgbọ́n ìwọ̀ntúnwọ̀nsì nínú ìgbésí ayé ló ṣe pàtàkì jù.

Mo máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ nípa ìwà àti ìbáṣepọ̀ wọn lọ́ kọ̀kọ̀ se kókó. Ẹni tí ó ní ìtẹ̀lọ́rùn, òtítọ́ àti ìfaradà máa ń, máa ń fà mí sí, máa ń fà mí sí láti bá wọn ṣiṣẹ́ pọ̀. Mo tún máa ń wò bí a ṣe lè bárawà ṣiṣẹ́ láìsí ìjà tàbí ìfarapa ọ̀kan. Níparí, ìbá ṣiṣẹ́ pọ̀ réré, ìbá ṣiṣẹ́ pọ̀ ló jẹ́ kó, ló jẹ́ kókó jù nínú ohun gbogbo látara iṣẹ́ ṣíṣe.

Mo máa ń rìnrìn àjò fún iṣẹ́ nígbà tí ó bá jẹ́ pé iṣẹ́ tuntun wà àbí ìpinnu kan pàtàkì wà látara iṣẹ́. Kìí ṣe lẹ́ẹ̀kọ̀kan ṣùgbọ́n nígbà tí àkókò àti iṣẹ́ pàtàkì bá wà, ó tún ṣẹlẹ̀ nígbà tí mo bá fẹ́ kọ́ ẹ̀kọ́ tàbí ṣe ìrírí tuntun. Nígbà yẹn mo má ń gbìnmọ̀ pẹ̀lú ara mi, kí n rinrin àjò láti lọ kọ́ ẹ̀kọ́ tuntun.

Bẹ́ẹ̀ni mo máa ń fi ìpara sára láti lè jẹ́ kí ara mi dán, bẹ́ẹ̀ ni láti lè jẹ́ kí ara mi jọ̀lọ̀ kó sì dùn wó, kó sì tún rẹwà. Ìpara máa ń mú, máa ń ṣiṣẹ́ fún kí ara má gbe, kí ara má gbe kárakára tàbí kí ara má fùnfun. Ó sì máa ń mú kí ara jọ̀lọ́ dáadáa.

Rárá o, mo gbádùn láti máa jẹ ẹran bíi ẹran màlúù, ẹran mémẹ́, ẹran àgbò, ẹran adìẹ, ẹran tọkí àti oríṣiríṣi ẹran àti ẹran ìgbẹ́. Àwọn ẹranko inú igbó. Ẹran dára lára púpọ̀ ó dà n ṣe àǹfààní, ó ń ṣe ara lóore.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn, ní èyí tí ó jẹ́ pé tí mo bá wà ní ìta gbangba láti bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sọ̀rọ̀, ẹ̀rọ yìí á fún, á gbé ohùn mi sókè fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti gbọ́ ohùn kan tí mò ń sọ yegeyege.

Mo máa ń ṣe ìdúnàádúrà lórí ọjà tí mo bá fẹ́ rà bí ọjà náà ṣe dára sí nǹkan tí a fẹ́ lo ọjà náà sí àti irú iye tí ọjà náà lè jẹ́. Ìdúnàádúrà mi tún wà láàárín ẹni a méjì láti ṣe àdéhùn bóyá látàrí iṣẹ́, bóyá látàrí ìyánni ní owó, bóyá látàrí ìyánni ní àwọn nǹkan ìrinṣẹ́ mi kí èdè-áiyedé má ba à wáyé láàárín ènìyàn méjì.

Bẹ́ẹ̀ni mo máà ń wọ gíláàsì lẹ́ẹ̀kọ̀kan, kì í ṣe gbogbo ìgbà, ṣùgbọ́n nígbà tí mo bá fẹ́ rí ohun kedere tàbí nígbà mí fún ẹwà tàbí nígbà mi láti fi dáàbò bo ojú mi níbí oòrùn. Wíwọ gíláàsì jẹ ìmúláradá to daju ó sì mú ìfọ̀kànbalẹ̀ wá.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi láìkú. Ó jẹ́ kí ohun gbogbo lórí sọfituweẹ mi ṣiṣẹ́ dáadáa, kò sí ìdènà ìṣòro tó lè ṣẹlẹ̀. Ìmúdójúìwọ̀n ṣe pàtàkì fún ìtẹ́lọ́rùn àti ìgbẹ́kẹ̀lé iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, ó wà lára bí iṣẹ́ náà bá ṣe lọ. Ní ìgbà mí mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ, ní ìgbà mí mo sì ti máa ṣiṣẹ́ mi tán kí wákàtí ìparí iṣẹ́ kó tó dé. Ó wà lára bí iṣẹ́ ọjọ́ náà bá ṣe rí àti bí àǹfààní àti gbé ìṣẹ́ fún oníbàárà wa náà ṣe rí ní àsìkò yẹn.

Bẹ́ẹ̀ni, kíká àwòrán ilẹ̀ túmọ̀ sí mímọ ohun tí máàpù tàbí àwòrán sátáláìtì ń sọ. A máa ń wo àmì bí òpópónà, odò, ilé, agbègbè gíga àti pẹtẹlẹ. Ìtọ́sọ́nà bí àríwá, gúúsù, ìlà oòrùn àti ìwọ̀ oòrùn tún ṣe pàtàkì gan nípa ṣíṣẹ́ bẹ́ẹ̀, a lè mọ ibi tí a wà àti ibi tí à ń lọ.

Bẹ́ẹ̀ni mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, tí ààyè sì gba ènìyàn dáadáa láti jókòó, bẹ́ẹ̀ ni ó sì yára. Kò sí ìdákurekú ojú pópó ọ̀nà tí a gbà. Wàhálà.

Bẹ́ẹ̀ni, Yorùbá bọ̀ wọ́n ní tí ẹlẹ́jọ́ bá ti mọ ẹlẹ́bí bá ti mọ ẹjọ́ ẹni ẹbí, tó bá ti tọrọ á forí jí, mo máa dárí jí wọn. Ṣùgbọ́n irú nǹkan tí ó fa èdè àìyédè láàárín wa àbí ìjà, irú nǹkan bẹ́ẹ̀ yẹn lè má le ṣẹlẹ̀ l'àárín wa mọ́ ṣùgbọ́n máa foríjí wọn.

Mo ma n ṣe ètò ìdárayá dáadáa ní èyí tí ó ma n mú ara mi wà ní àlàáfíà, ní èyí tí ó ma n mú kí oríkèéríkèé ara mi yá yágá yágá. Eré ìdárayá dára púpọ̀ bí e eré oní díẹ̀ díẹ̀ sísá tí a mọ̀ sí joggin, eré sísá, bọ́ọ̀lù gbígbá. Eré ìdárayá tún lè wà látara ètò máa gbé apá sókè, máa gbé ẹsẹ̀ sókè, máa gbé ara sókè lọ sílẹ̀ lọ sókè láti lè jẹ́ kí gbogbo oríkèéríkèé ara èèyàn dágíádágíá.

Mo ma n je ounjẹ alẹ́ ní aago mẹjọ, mẹ́sàn àbí mẹ́sàn àbọ̀. Àwọn àsìkò tí mo ma n jẹ oúnjẹ alẹ́ nìyẹn. Nígbà míi ó wà lórí oúnjẹ tí mo bá fẹ́ jẹ, bí dídá iná rẹ̀ bá ṣe yá sí. Nígbà míi ó wà lórí ohun tí ó bá wù mí jẹ. Bóyá mo fẹ́ ra oúnjẹ lọ́dọ̀ àwọn tí ó ń tà àbí mo fẹ́ se oúnjẹ nínú ilé fúnra ra mi tàbí àwọn ǹkan ìpápánu ni ó wù mí jẹ.

Àwọn ìdojúkọ tí ó máa ń wà níbi iṣẹ́ mi nígbà mìíràn, ìdojúkọ àkọ́kọ́ nígbà mìíràn ni òjò, tí òjò kò ní jẹ́ kí a lè ṣiṣẹ́ láti lè tètè gbé iṣẹ́ wa fún oníbàárà wa. Ìdojúkọ mi ni pé aìsí ohun èlò láti fi ṣiṣẹ́ tàbí irú àwọn kan wo ni oníbàárà wa fẹ́. Ìdojúkọ mi ni láti tẹ oníbàárà lọ́rùn. Ìdojúkọ mi ni àdúgbò tí èèyàn wà láti rí oníbàárà tó tọ́ àti tó yẹ. Ti àdúgbò, ìdojúkọ mi ni pé ṣé àdúgbò tí ó mú ilé iṣẹ́ sí, ṣe ó ta ọjà rẹ̀ tí ò ń ta? Àwọn mélòó ni ó ń bèrè fún ọjà rẹ tí ò ń ta?